Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Jíjó jẹ́ ǹkan tí màá ṣe fún ara. Jíjó dára fún ara púpọ̀, nítorí ìgbà mìíràn wà èyàn lè máa dojúkọ àwọn ìṣòro kan.

Rárá o, mi òtí lu etí rí. Lílu etí jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́. Mo nílò láti lu etí nítorí pé àwọn obìnrin ló máa ń lu etí. Nítorí náà gẹ́gẹ́ bí ọkùnrin mi ò kí ń lu etí mi.

Mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mi ò, mi ò fẹ́ràn jókòó nítorí èmi ò tí wọ ọkọ̀ òfurufú rí. Nítorínà mi ò fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé.

Gígá tó gá tó, gígá tó gá tó jẹ́ mó lọ sí ilé ìwé, ilé ìwé gígá, mó lọ sí ilé ìwé ti gírámá, mó dé sí lọ sí ilé ìwé tí, ilé ẹ̀kọ́ gíga tí a máa ń pè ní yunifásítì, gíga tó ga tó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú olólùfẹ́, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ìgbà mìíràn àwọn òbí mi. Wọ́n máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn àbúrò àti ẹ́gbọ́n mi tókù, gbogbo wa máa ń ṣe ìpè fídíò. Ìgbà mìíràn ọ̀gá mi níbi iṣẹ́ náà, wọ́n máa ń ṣe ìpè fídíò nígbà tí a bá ní ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ibi iṣẹ́ tó kù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ lára nǹkan tí mo máa ń wọ̀ fi ṣe òge. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ fi ṣe òge. Torí ago ọwọ́ náà dẹ́ẹ̀ tún dáa fún tí èèyàn bá fẹ́ wo nǹkan tí ọjọ́ sọ, èèyàn a lè wo ago ọwọ́ kó fi sọ àsìkò tí a wà ní ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Eyàn á bu, eyàn á nídìí, eyàn á nílò omi àti kànkàn àti ọṣẹ. Eyàn á kọ́ bo omi sórí, á kọ́ bo omi sórí ná kó san sí ara, á, á mú ọṣẹ àti kànkàn, á fi gbo gbogbo ara, á de tún bu omi sí ara. Lẹ́yìn tí a bá gbó ọṣẹ àti kànkàn sára tán, a máa ń fi omi sára láti fi ṣan ọṣẹ náà kúrò, kúrò ní ara.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ wo ẹyin, ọ̀sẹ̀ tó kọjá, ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ Jímọ̀ ni mo kẹ́yìn lọ wo ẹyin. Òṣẹ̀ tó kọjá àti àná, àná náà, àná náà mo lọ wo ẹyin ní àná.

Tábìlì iṣẹ́ mi, ó, ó tóbi. Ó, ó jẹ́ láàrín nǹkan tí mo sọ fún wọn kí wọ́n ṣe nípa tí tóbi rẹ̀ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Àwọn, oun ikọ̀wé mi, àwọn ohun tí mo nílò, o nílò láti gba orí tábìlì mi. Nítorí náà mo ní kọ́, kan tábìlì tó tóbi fún mi ní ilé iṣẹ́.

Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ nítorí èmi ò kí ń ṣe ẹni tó nífẹ̀ẹ́ sí ìṣe àwọn atọwọ́dọ́wọ́. Mi, e-èmi ìsìn-ìsìn krìstẹ́nì òun ni èmi ń ṣe. Nítorí náà, èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí bá sín ni mo máa ń fi ọwọ́ bo imú mi nítorí ìgbàyùn wọ́n wà tí a bá sín láti imú, nǹkan, ikun mú lè jáde láti imú wa, a à dẹ̀ ni fẹ́ kó ta sí ẹnìkejì lánàá. Tí a bá sín naá, a máa tọ idàfara lọ́wọ́ àwọn tó wà ní ẹ̀gbẹ́ wa.

Batiri fóònù mi ó máa ń dúró fún ìgbà tó, ìgbà tó pọ̀. Ó máa ń, ó lè, ó lè dùrò láti àárọ̀ títí di alẹ́ kó máa kú. Batiri fóònù mi jẹ́ nǹkan ẹyọkan tí mo gbádùn gan an nípa fóònù mi nítorí ó máa ń, ó máa ń pẹ́. Kò kìí, kò kìí ṣe bátìrì tó máa ń tètè kú.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ọwọ́ ọ̀tún àti òsì, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mi ni mo fẹ́ràn láti lò lọ. Nítorí láti kékeré ni mo ti mọ̀ pé ọwọ́ ọ̀tún mi ló dára jù láti lọ. Boya mọ́ fẹ́ gbé nǹkan ní o tàbí mo fẹ́ kọ ìwé ní ilé ìwé tàbí mú gbogbo nǹkan, ọwọ́ ọ̀tún mi mo máa ń sábà lò jù. Ṣùgbọ́n ọwọ́ òsì mi náà mo máa ń lò ní ìgbà kọ̀ọ̀kan láti fi gbé nǹkan, láti fi mú nǹkan. Ṣùgbọ́n ọwọ́, ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì kò sí tí ó dára nù ẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé. Àwòrán jẹ́ ọ̀ràn kan lára àwọn nǹkan tí mo kọ̀ láti ka láti kékeré mi títí di ìgbà tí mo dàgbà yìí. Mo dẹ̀ sì máa ń tẹ̀síwájú nínú kíkà àwòrán ilé.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, àkágà ní ibiiṣẹ́ tí ọjọ́ bá ti tó láti parí iṣẹ́, tí iṣẹ́ bá dẹ̀ ṣì kúnlẹ̀ mo máa lò bi wákàtí kan sí ní ilé iṣẹ́ láti le parí iṣẹ́ náà kí n tó máa lọlé.

Àṣà kan tí ẹbí mi máa ń ṣe ni àṣà ìsìn Kristẹni. Àṣà ẹ̀sìn Kristẹni jẹ́ lára àṣà tí mo bá lọ́wọ́ àwọn obí mi ní ayé. Mo de fẹ́ràn àṣà Kristẹni nípa ìṣe wọn, bí wọ́n ṣe ń gbàdúrà, bí wọ́n ṣe ń ṣe, nítorí náà mo fẹ́ràn àṣà, àṣà ìsìn Kristẹni tí àwọn ẹbí mi ń ṣe.

Oṣù tí a bí mi ni oṣù igbe tí jẹ́ oṣù kẹrin ní oṣù méjìlá tí a ní ní ọdún. Oṣù kẹrin, oṣù igbe ni wọ́n bí mi ní ọdún 1997 ni wọ́n bí mi.

Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, nǹkan tí, nǹkan tí ò dá kí ọmọ ènìyàn máa lò. Nítorí a nílò láti máa tan àwọn ẹ̀yàn láti lè wípé a gbà nǹkan lọ́wọ́ wọn tàbí pé a fẹ́ yàn wọ́n jẹ. Nítorí na ẹ̀rọ ìdákẹ́jẹ́ ò ṣe nkan tí ó dá kí ọmọ ènìyàn máa lò, kí ọmọlúàbí máa lò. Kò ṣe ìhùwà gidi fún ọmọlúàbí.

Ìwà ìṣòwò mi kó da, kó da nítorí nígbà tí bá ń ṣòwò àwọn, àwọn ènìyàn tó bá máa bá mi ṣòwò mo máa ń, mo máa ń rí dájú pé mo bá wọn ṣàwàdà, mo bá wọn ṣeré, a gbọdọ̀ máa le jù tí bá wà ní ibi ìṣòwò wa, a gbọdọ̀ máa le jù kí ó máa lé àwọn ènìyàn kú láti bá wa ṣòwò. Nítorínà ìwà ìṣòwò mi kó da.

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn wà tí mo máa ń ṣe iṣẹ́ láti ilé, bí i èèmejì ní ọ̀sẹ̀, mi ò kí ń lọ sí ibi iṣẹ́. Ìgbà tí èèmejì ọ̀sẹ̀ tí mi ò kí ń lọ sí ibi iṣẹ́ yen, mo máa ń ṣiṣẹ́ láti ilé ni. Ní ìparí ọ̀sẹ̀ náà, tí iṣẹ́ bá wà ní ìparí ọ̀sẹ̀ tá a bá wà nílé, a máa ń ṣiṣẹ́ náà.